Àlọ́ àpamọ̀ ni àlọ́ kan tí ọ̀mù, tí èn, tí ọ bá pa, tí èyan kò gbudọ̀ mọ ìtumọ̀ rẹ̀. Àlọ́ tó, àlọ́ yìí dẹ jẹ àlọ́ kan láti, lá, fún, ah, tó jẹ́ àlọ́ tí wọ́n ń lò láti kọ́ ọmọ kékeré ní ọgbọ́n àti òye. Gẹ́gẹ́ bí, "Kí ló bódo tí ò ró tó? "Ki lo kọjá níwájú oba ti o ki oba?" Abara ojo kí ló púpó tó tí ò ró tó abẹ́rẹ́?" Ìgbà tí wọ́n ń pa àlọ́ yìí ni alẹ́ fún àwọn ọmọ kékeké. So now I'm going to.

Ní ọjọ́ kan, Adé jí ní kùtùkùtù, òun ó wọ ago rẹ̀, ó sì rí ago-- ó sì rí pé ago mẹ́jọ kọjá. Ó bẹ̀rẹ̀ sí sáré lọ sí ibi iṣẹ́ ṣùgbọ́n nígbà tó dé ẹnu ọ̀nà, ó rántí pé ẹ̀gbọ́n ẹ̀ mi, èmi, e èmi ò ní iṣẹ́ lónìí o. Ó dúró síbẹ̀ fún ìṣẹ́jú díẹ̀, ó ń wo ọ̀nà tí kò ṣe, e ó ń wo ọ̀nà tí kò sí ẹni tó ń kọjá.

Ọ̀gá náà jòkó dáadáa, ó mú pẹ́ẹ́nì rẹ, ó sì níí o dáa sọfún mi Adé tún wo ẹnu ọ̀gá náà, ó wo ilẹ̀, ó sì mọ̀ pé ohun tó fẹ́ sọ lè yí gbogbo ayé, ayé rẹ̀, ó lè yí gbogbo ayé rẹ̀ pa dà. Ó sì ní, "Ọ̀gá, mo fẹ́ sọ fún yín pé."

Ó wọ, ó wọ ọkọ̀. Ó dé ọ́fíìsì. Nígbà tó wọlé, ọ̀gá rẹ̀ wò ó, ó sì béèrè pé, "Adé, kí ló mú ọ wá síbí lónìí?" Adé fẹ́ sọ pé, "Mo sì ń, mo sì ń wá iṣẹ́," ṣùgbọ́n ẹnu rẹ̀ kò jẹ́ kó sọ ọ́.

Ó sì ní, "Ọ̀gá à mi, ọ̀gá, mo fẹ́ sọ fún yín pé ní àkókò yẹn, fóònù tó ló ń wo lórí rẹ̀ bẹ̀rẹ̀ sí dún gan. O wo ẹni tó ń pè màmá rẹ̀ ni ó".

Bí mo bá ra oúnjẹ, owó ọkọ̀ ni yóò kù. Bí mo bá fi owó pamọ́ fún ọkọ̀, ebi máa pa mí. Mo dúró síbí, mo dúró síbí títí mo fi ṣe ìpinnu. Mo ní, jẹ́ kí ẹbí pa mí lónìí, ọkọ̀ ò ye kí ó pa mí. Mo lọ síbi tí wọ́n ti ń ta oúnjẹ.

Mo ní ó dáá, mo ní à, ó dáá. Mo parí oúnjẹ, mo sanwó mo sì bẹ̀rẹ̀ sí lọ. Nígbà tí mo dé ọ̀nà, mo rí ọ̀rẹ́ mi ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni pé kò dá wá, kò dá wá nìkan, ó mú ọ̀rẹ́bìnrin rẹ̀ wá. Mo wò, mo wò wọ́n.

Mo wò wọ́n ó wò mí, mo tún wò wọ́n, mo ní ẹ̀yin méjèèjì ni mo fẹ́ pàdé. Ó ní, "Bẹ́ẹ̀ ni." Mo ní, à, oló da. Mo jókòó, ọ̀rẹ́bìnrin rẹ̀ wò mí, ó rẹ́rìn-ín, ó sì ní, "Mo ti gbọ́ púpọ̀ nípa rẹ." Mo ní, "Hmmm, mo wá."

Mo wò ọ̀rẹ́ mi, mo ní "ṣé ohun tó da ni o lo sọ fún un?" Ó rẹ́ mi, ó ní "bẹ́ẹ̀ni". Mo ní "ó da, torí tí mo bá mọ ohun tí o sọ, mà á mọ ohun tí mà á, mo máa sọ nípa rẹ̀ náà." Gbogbo wá rẹ́ mi. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ọ̀rẹ́ mi sọ pé.

Mo ní, "ọ̀, ṣe ó dájú pé ìwọ ni?" Ó bínú díẹ̀, ó ní, "Bẹ́ẹ̀ni, èmi ni." Mo ní, "O dà, má bínú, ṣùgbọ́n kí ló dé tí o fi fẹ́ fi fọ́tò yìí hàn mí?" Ó wò mí, ó sì sọ pé, "Mo fẹ́ kí o ràn mí lọ́wọ́."

Ọkùnrin náà n wò mí dáadáa, ó sì pè, ó sì pè mí ní orúkọ. Mo ya lẹ́nu, mo ní "Ẹ̀gbọ́n, báwo lẹ ṣe mọ orúkọ mi?" Ó rẹ́rìn-ín, ó ní "Mo mọ̀ ọ. Mo wo ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi wò mí." Mo tún wo ọkùnrin náà, mo ní "Ṣé o, ṣé mo mọ̀ yín?" Ó ní "Bẹ́ẹ̀ni." Mo ní "Níbo?" Ó ní "Ìwo ò lè rántí." Mo ní "À! Ẹ̀gbọ́n jọ̀ọ́, ẹ má ṣe bá, ẹ má ṣe bá mi ṣeré. Orí mi ti kún fún ọ̀rọ̀."

Mo wò ó, mo ní kí ló ń, kí a, kí ló ń rẹ́rin? Ó ní kò sí ǹkankan. Mo ní bí o bá tún rẹ́rin, màá fi ẹ sílẹ̀ síbí. Ọkùnrin náà ní, "Ẹ̀yin méjèèjì, ẹ má bẹ́ru". Mò ń mọ̀ ó, mo mọ̀ ó nítorí pé mo mọ ẹbí rẹ̀

Óun ní, "Mò ń bẹ̀rù mo rẹ̀rin." Mọ ní, "Ah! Ìwọ tí ó rí owó ńlá tí ó sì mú, tí ó sì mú mi wá síbí, o ń bẹ̀rù àpótí?" Ó ní, "Bẹ́ẹ̀ ni." Mọ ní, "Ó dáa, jẹ́ kí n sìn, jẹ́ jẹ́ kí n sìn ó súnmọ́ àpótí náà."

Mo fi ọwọ́ kàn-án, mo ní bismillahi mo fẹ́ si. Ṣùgbọ́n nígbà tí mo fẹ́ ṣí, fóònù tó lówó lórí mi bẹ̀rẹ̀ sí ní dùn, mo wo ẹni tí ó ń pè, màmá mi. Mo ní, àá, ọ̀rọ̀ mi tún, ọ̀rọ̀ mi tún dé.

Mo gbé fóònù náà màmá mi ní níbo lo wà, mo ní mo wà ní ta. Ó ní: "pẹ̀lú ta?" À, pẹ̀lú ta? Mo wu ọ̀rẹ̀ mi, mo wu ọkùnrin náà. Mo ní: "pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi." Màmá mi dẹ́kẹ́ fún ìṣẹ́jú díẹ̀ ó sì ní: "tí ọkùnrin kan wà níbẹ̀, mo ya." Mo ní: "bẹ́ẹ̀ni." Ó ní: "má ṣe ṣí àpótí náà." Ó ní: "má ṣe ṣí àpótí náà." Mo ní: "àpótí wo?" Màmá mi kò dáhùn. Mo tún ní: "màmá, àpótí wo?" Fóònù náà gé, mo dúró síbẹ̀.

Mo ní, "à, nítorí Ọlọ́run, kí ló ń ṣẹlẹ̀?" Ọkùnrin náà ní, "ọ̀rá rẹ ló mọ́ gbogbo ẹ̀." Mo yípadà sí ọ̀re mi, mo ní, "ìwọ?" Ó ní, "job, ẹ kín ṣàlàyé." Mo ní, "ṣàlàyé kí ni?" láti ibe ni moti mo pe iwo ni iwo pa mukan mọ.

Ó ní, "Rárá kì í ṣe bẹ́." Mo ní, "Ṣé o fẹ́ kí n sí àpótí náà?" daake mońi dáhùn. Ó ní, "Má sí." moni ki lo wa nínú re? Ó wò mí. Ó ní, "Ẹni kan wà nínú rẹ̀." mo fere ke. Ó ní, "Ẹni kan."

Mo lọ sẹ́yìn ọkùnrin náà ni "ẹ má bẹ̀rù." Mo ní, "Báwo ni mi ò ṣe ní bẹ̀rù?" Ẹ̀yin ènìyàn yìí ti sọ pé ẹnìkan ló, ẹnìkan wà nínú àpótí. Mo fẹ́ sá, àmọ́ mo rántí pé ọ̀rẹ́ mí wà lẹ́gbẹ̀ mi ó ní, "à, ìwọ lọ mú mi wá síbí." Ìwọ náà sì ni ó kọ́kọ́ ṣi.

Ó ní, "Ọ èmi, mo níbẹ̀ ni." Ó lọ síwájú díẹ̀ díẹ̀, ó na ọwọ́ rẹ̀ sí àpótí náà. Ó fẹ́ ṣí, ṣùgbọ́n kí ó tó ṣí, ẹni tó wà nínú àpótí náà bẹ̀rẹ̀ sí í ka àpótí náà láti inú. Ko ko ko ko ko ko. Gbogbo wa fẹ́ sá, gbogbo wa fọ́ sẹ́yìn. Mo ní,

Má ṣe dá mi sí, ọlọ́run má ṣe, má sá dá mi sí, ọlọ́run a sá dá mi sí, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn náà ló jẹ́ kí n mọ̀ pé ẹni tó wà nínú àpótí náà kì í ṣe ẹni tí, ẹ kì í ṣe ẹni ti mo ko rara.

Mo sì gbó ohùn, ohùn rẹ̀ láti inú àpótí náà pé, "ẹjọ́ ẹ sì, mo ti ń, à, mo ti ń gbóná níbí." Mo wo ọ̀rẹ́ mi, mo sì ní, "ta ni ẹ́ni yìí?" "Àmọ́, àmọ́ kì í, àmọ́ kí n tó gba, à, ìdáhùn."

Mo rí ohun kan lórí ilé lẹ́gbẹ̀ẹ́ àpótí náà. Àpò kan ti orúkọ. Àpò kan tí orúkọ mi gan wà lórí rẹ̀. Àmọ́ kín tó.

Mo wo àpò náà, mo tún wo orúkọ tí a kọ sí orúkọ mi gangan ni mo rí. Mo ní, "Ẹni ẹ, ẹ̀yín ènìyàn, kí ló ń ṣẹlẹ̀ níbí?" Ọ̀rẹ́ mi kò sọ̀rọ̀. Mo ní, "Ìwọ wò ó mi?" Ó wò mí. Mo ní, "Ta ló kọ orúkọ mi sí àpò yìí?"

Ó ní mi ò mọ́, mo ní à ìwọ ò mọ̀. Ó ní "bẹ́ẹ̀ni", mo ní, "ṣé o fẹ́ kí n gbàgbọ́ pé o wá síbí lónìí, mo rí ọkùnrin tí mo kò mọ̀, mo rí àpótí tí ẹni kan wà nínú rẹ̀, mo sì tún rí àpótí orúkọ mi wà lórí rẹ̀".

Gbogbo re sí je pe o ko mọ. Ó ní, "Jọ̀ọ́ gbọ́ mi." Ó ní, "Mi ò fẹ́ gbọ́ ẹ. Mofe mo òtítọ́." Nígbà yẹn ni ọkùnrin náà sọ pé, "Adé." Ó ní, "Má pè mí ní Adé. Sọ ohun tí o ń sọ, à, sọ, sọ ohun tí ẹ̀ ń ṣe."

Ó ní àpò náà jẹ́ tirẹ̀. Mo ní tèmi. Ó ní bẹ́ẹ̀ni. Mo rẹ́rìn-ín. Mo ní à, ẹ̀yín ènìyàn, ẹ ti ń sẹ̀ mí, ẹ ti ń ṣe mí ní eré o. Mo gbé àpò náà, ó wúwo gan. Mo ní ọ̀rọ̀ yí kò da.

Mo fẹ́ ṣíi ṣùgbọ́n ọ̀rẹ́ mi di ọwọ́ mi mú. Ó ní má ṣi. Mo ní kí ló dé? Ó ní jẹ́ kí ọkùnrin náà sọ ohun tó wà nínú rẹ̀. Mo wo ọkùnrin náà. Ó ní, "À ó dáa, sọ owó mi." ó sì ní, àwọn ohun tí o ti ń wá fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni owá ní inú rẹ̀.

Mo ń jalè ni mo ní mo ti ń bá kí nì, ó ní ìwọ kò mọ̀, mo ní báwo ni máa ṣe mọ ohun tí mo kò mọ̀ pé mọ́ o wa, ó wu ọ̀rẹ́ mi rẹ́rìn-ín, mo wò ó, mo ní àí ẹ má ṣe rẹ́rìn-ín ọ̀rọ̀ yìí kì í ṣe eré lójijì.

Lójijì ohun inú àpótí náà tú jáde. Ẹ jọ̀wọ́ ẹ sí àpótí yìí. Mo ní, à! Mo ti fẹ́ gbàgbé ẹni yìí. Mo lọ sí àpótí náà, mo sọ pé, "Tani ó wà nínú rẹ̀?" ohun náà ni. Emi wo mo ni emi ni oni i.

Kí ló ṣẹlẹ̀? Mo ní, à, ẹni yìí kò lè, kò lè wà níbí. Ó ní, kí ló dé? Mo ní, nítorí pé ẹni yìí ni mo gbà, ni mo gbà pé ó ti kú ní ọdún mẹ́ta sẹ́yìn. Gbogbo wa dákẹ́, ọkùnrin náà ń wò mí.

"Ó ni, ó yẹ kí o mọ̀ pé kò kú. Mo ni ah mo wo àpótí náà. Mo ní, ṣé èmi ni ẹ ń ṣè mí ni? Ohun náà sọ pé, ṣí àpótí náà, o máa mọ̀."

Mo ní, "Rárá, ẹ̀yin ni ẹ máa ṣìí." Ọ̀rẹ́ mi ní, "Jẹ́ kí n sí." Mo ní, "Ó dáa ṣí." Ó yọ kọ́kọ́rọ́, ó yọ kọ́kọ́rọ́ kan. Mo wá kọ́kọ́rọ́ náà. Mo ní, "Níbo lo ti rí kọ́kọ́rọ́ yìí?" oni mo ríi nínú àpò re. Mo wo àpò tí.

Mo wo àpò tí orúkọ mi wà lórí rẹ̀. Mo ní, "Ẹ̀yin ènìyàn, mo fẹ́ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ gan-an." Ó fi kọ́kọ́rọ́ náà sínú àpótí, ó yí kílókì àpótí náà sí díẹ̀, gbogbo wa ṣẹ̀, gbogbo, gbogbo wa ṣẹ̀yìn.

Mo bọ́ ojú mi, ọ̀rẹ́ mi sì dìísì, ọ̀rẹ́ mi sì dìísì, ọ̀rẹ́ mi sì dìísì lójijì. Ọkùnrin kan jáde láti inú àpótí náà. Mo fẹ́ sá, ṣùgbọ́n nígbà tí mo wo ojú rẹ̀ dáadáa, mo mọ̀ ọ́n. Mo ní, "Ẹ̀yin ènìyàn, kílódé tí ẹ ni?"

"Ẹ̀yin ènìyàn, kí ló dé tí ẹ ni yìí fi dá tó fi dàbí bàbá mi?" Ọkùnrin náà wò mí. Ó sọ pé, "Ọmọ mi." Mo ní, "Bàbá." ó ní bẹ́ẹ̀ni "Mo fẹ́ sún mọ́ ọ ṣùgbọ́n mo rántí ohun tí màmá mi ń sọ lórí fóònù."

Má ṣe ṣí àpótí náà. Mo wo bàbá mi, mo wo ọ̀rẹ́ mi, wón tún wo ọkùnrin tó múu wa, tó mú wa wá síbí. Mo ní ẹjọ́ ẹni, ẹnikẹ́ni má ṣe sọ, ẹnikẹ́ni má ṣe sọ ohunkóhun mọ́.

Ẹ jọ ẹnikẹ́ni má sọ ohunkóhun mọ́. Mo fẹ mọ òtítọ́ kan sọ. Mo wo bàbá mi lójúmọ́ ní, "Báwo ni ẹ ṣe wọ inú àpótí yìí?" Bàbá mi rẹ́rìn-ín, rẹ́rìn-ín díẹ̀. Ó ní, "Ọmọ mi, ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí, ó wá."

Ọwọ́ ọkùnrin náà, ó wu ọkùnrin náà, ó tún ń wo ọ̀rẹ́ rẹ̀mi. Lẹ́yìn náà, ó sọ pé, "Kì í ṣe èmi nìkan ló wà nínú àpótí náà." Mo yí padà wo àpótí náà, mo sì gbọ́ èmi-èmi-èmi mí láti inú rẹ̀.

Mo gbọ́, eh, i-ìmi ẹni náà láti inú àpótí náà. Aah huuu un mo wo bàbá mi mo ni tani ẹni tó wà nínú àpótí náà. Bàbá mi kò dáhùn. Mo tún béèrè, "Bàbá, tá ni?" o ni ọmọ mi má bẹ̀rù.

Mo ní, bàbá ni, mo ní báwo ni máa ṣé, báwo ni máa ṣe máa bẹ̀rù? Ẹ ti ń fi àwọn ènìyàn sínú àpótí. Ọ̀rẹ́ mi dúró lẹ́gbẹ̀ẹ́ mi. Ó ńi, a ó ńí, a ó ń mí mo wòó.

Mo ní, à ìwọ̀ gan ló yẹ kí o dákẹ́ láti ìbẹ̀rẹ̀ ní gbogbo ìṣòro yìí tí bẹ̀rẹ̀. O ni mo fẹ́ gai, mo fẹ́ dáyé, mo fẹ́ dami sílẹ̀, mo fẹ́ dá ìlú sílẹ̀. Mo ni dáwà sílẹ̀ kúrò níbi tí o tí muwa wá. Ó ní, bẹ́ẹ̀ni. Mo ní.

Ó dáa, ṣùgbọ́n kí ó kílódé tí ẹ fi mú wa wá? Owó bàbá mi ni. Bàbá mi ní ó tó àkókò láti sọ fún ọ. Mo ní ẹ sọ fún mi. Bàbá mi lògùn, ó ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn mo ní àṣírí kan.

Bàbá mi jòkó, o ni: ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo ni àṣírí kan, mo ní àṣírí wo? Ó ní àṣírí tó níse pẹ̀lú ìdílé wa. Mo jòkó. Mo ni bẹ̀rẹ̀. Bàbá mi ní: ṣùgbọ́n kí o tó gbọ́, mo fẹ́ kí o ṣe ìlérí pe kò ní bínú.

Ọ̀, bàbá, bàbá rẹ, mo ní, "bàbá ẹ sọ̀rọ̀, bí mo bá bínú, màá bí, bí, bí mo bá bínú, màá bínú lẹ́yìn tí ẹ bá sọ." Ó rẹ́rìn ín díẹ̀, ó ní, "ọ̀kọ̀ju sẹ́yìn, mo rí owó púpọ̀." Mo ní, "hun." Ó ní, "mo sì fi owó náà pamọ́." Mo ní, "níbo?" Ó wá owó àpótí náà.

Mo ní àpótí yìí, ó níbẹ̀ ni. Mo wo àpótí náà, mo ní ṣé owó náà ló wà nínú àpótí? Ó ní rárá. Mo ní à, ẹ má sọ̀rọ̀, ẹ má sọ̀rọ̀ dáadáa o. Kí ló wà níbẹ̀? Ó ní ẹni tó mọ ibi tí owó náà wà, mo wo ẹni.

Mo wo ẹni tó wà nínú àpótí náà, mo ní ẹni náà ó sì bẹ̀rẹ̀ ní o, ó ní bẹ́ẹ̀ ni, mo ní ṣe o, ṣe ẹni tí ń fi, ẹni tí ń, ẹni tí ń ṣe fíìmù lójijì ẹni tó wà nínú àpótí náà bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀.

Ó ní bàbá rẹ̀ sọ òtítọ́, mo wo inú àpótí náà, ó ní Tánìì, Tánìyẹ́. Ó ní ọruko mi ni Tunde. Mo ní Tunde wo? Ó sọ́ orúkọ ìdílé kan. Nígbàtí mo gbọ orúkọ náà mo mọ. Mo ní, à Tunde yen ni. Ó ní bẹ́ẹ̀ ni. Moni ṣùgbọ́n mo ro pe otilo si oke òkun.

Ṣùgbọ́n mo rò pé o ti lọ sí òkè òkun. Ó rẹ́ mi, ó ní mo padà. Mo ní ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ lónì jẹ́ nítorí owó ni? Bàbá mi ní rárá. Mo ní kíni? Ó wò mí lójú, ó ní ìṣòro náà kò bẹ̀rẹ̀ pẹ̀lú owó. Mo ní kí ló bẹ̀rẹ̀?

O bere pẹ̀lú foto kan, mo rántí foto ti ọ̀rẹ́ mi fi hanmi. Ó ní fọ́tò wò ní o fi hàn mí? Fọ́tò wò ní o fi hàn mí? Ó ní fọ́tò tí mo ń rí, mo ní níbo lotí rí i, ó dákẹ́.

Mo wo bàbá mi, mo ní, "Bàbá." Ó ní, "Ǹ ó ni, ta ni ọmọ tí mo rí lẹ́gbẹ̀ẹ́ ẹ ní fọ́tò yìí?" Bàbá, bàbá mi wo fọ́tò náà ojú rẹ̀ yí padà. Ó kẹ́kẹ́, ẹ tún bèrè. Bàbá ta ni ó sì, ó sì sọ̀rọ̀ pẹ̀lú ohùn kékeré pé, "Ọmọ ẹ̀ ẹni, ọmọ ẹ ni ẹni náà."

Mo ni, Táyé, mo ni ẹni tó ń wo, ẹni tó ń wòyì, nísinsìnyí. Ẹni tó ń wòyí, ẹni tó ń wòyí, ẹni tó ń wòyí nísin nísìnyí. Mo yí pàdé wó ẹni.

Kò sí ẹnì kankan. Mo tún ń wo ọ̀rẹ́ mi, mo wo bàbá mi, mo wo Tunde. Lójijì ọkùnrin tó n mú wa, ọkùnrin tó mú wa síbi sọ pé "Ẹ mọ, ẹ mọ wo, ẹm ẹ máa wo ẹ̀mí." mo ní kín ló dé mo n nítorí ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ lórí fóònù.

Mo dúró síbi ẹni tí a ti fi físì ṣe. Ọkùnrin náà ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ lórí fóònù, ó dúró lẹ́yìn rẹ. Mo fi yí padà, ṣùgbọ́n ọkùnrin náà ní má yí padà. Kini mo maa se. Ó ní, dúró síbẹ̀.

Mo gbọ́ gbèsè kan lẹ́nu mi. Kẹ́sẹ́kẹ́sẹ́ ọkàn mi bẹ̀rẹ̀ sí í rì bí ẹni pé ó fẹ́ jáde nínú àyà. Mo gbọ́ ohun ohùn kan tí ó le, tí o lè gbọ́ mi. Mo ní "Bẹ́ẹ̀ni." Ó ní, "Má yí padà." Mo ní, "Ó dáa." Ó tún ní, "Mo mo gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ẹ."

Mo ní, "Ṣé o mọ oun tí mó ń jẹ ní òwúrọ̀ mi?" Ẹni kan náà dákẹ́. Mo ní, "Mo kàn ń béèrè ọ, ọ̀rẹ́ mi fẹ́rẹ́ ẹ," ṣùgbọ́n ó di ẹ̀mí lọ ní, "Ẹni yẹn, ìwo kò mọ ẹni tí ó jẹ gan-an".

Ìwọ kò mọ ẹni tí ó jẹ́ gan. Mo mo pe mo je ènìyàn, nínú ka je ewúrẹ́ baba ti mo bàbá mi wò mí wò ní ọmọ. Jọ̀ọ́ gbọ́ ohun tó ń sọ, òun padà. Ẹ̀yin ni a máa ṣe.

"Bàbá, ẹ̀yin na má ṣe dá mi láàmú, lóní mi mo fẹ́ mọ gbogbo òtítọ́," mo fi yí padà. Ṣùgbọ́n nígbà yẹn ni mo rí òjijì ẹnìkan lórí ilẹ̀. Mo wo ẹsẹ̀ ẹnì kan.

Ó wọ bàtà tí mo wọ, mo ń wọ bàtà yìí, mo wọ bàbá mi, bàbá mi wọ bàtà miran, mo wọ ọ̀rẹ́ mi, ó wọ slípàsì, mo wọ ọkùnrin náà, ó wọ bàtà dúdú, mo tún wọ òjìji náà, bàtà náà dàbí bàtà tí mo fún ẹnikan ní ọdún tó kọjá.

Mo ní "ta ni ẹ́?" Ohùn náà sọ pé ní "yípadà." Mo yípadà díẹ̀ díẹ̀, mo rí ọkùnrin kan, mo wo ojú rẹ̀, mo mọ̀-ọ́n, ṣùgbọ́n mo kò fẹ́ kà pé mo mọ̀-ọ́n. Mo ní "rárá." Ó rẹ́ mí. Ó ní "bẹ́ẹ̀ni." Mo ní "ṣé ìwọ ni?" Ó ní "èmi ni." Mo ní "kórẹ́ ọ." Ó ní "ìtàn rẹ̀ gùn."

Mo ni, lónìí kò sí ohun tí mo fẹ́ rí, tàbí kò mọ, kúrò bàbá mi lónìí, ó yẹ kí ó sùn, ó yẹ kí ó sọ fún ọmọ rẹ̀. Bàbá mi ni, mo ti sọn. Mo ni, ẹni méjèèjì ẹ́ máa ṣe, ẹ́ máa ṣe ohun wo ara yin.

Ẹ̀yin méjeejìí, ẹ má ṣe ń wo ara yín, ẹ má ṣe, ẹ má ṣe ń wo ara yín. Sọ fún mi, bàbá mi ní, ní jinlẹ̀. Ó ní ọmọ ni. Mo ní bẹ́ẹ̀ni. Ó ní ọkùnrin tí ó ń wò yìí. Mo ní hm, ó ní àbúrò rẹ ni. Mo dákẹ́. Mo wo ọkùnrin náà.

Mo ní àbúrò mi, ó ní àbúrò rẹ, mo rẹ́rìn-ín, mo ní bàbá, ẹ̀yin náà ti ń ṣe eré báyìí, ó ní mi ò ṣe eré, mo ní ṣùgbọ́n mi ò ní àbúrò ọkùnrin, ó ní ó wà, mo ní níbo? Ó ní ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ni mo rò pé ó ti kú.

Ó ní mi ò kú. Mo ní à, mo wo ọ̀rẹ́ mi. Mo ní ìwọ mọ, ìwọ mọ̀ nípa gbogbo èyí. Ó ní bẹ́ẹ̀ni. Mo ní ìwọ náà, ó ní mo fẹ́ sọ fún ẹ. Mo ní ìgbà wo? Nígbà tí mo bá ti di bàbánlá, gbogbo wọn dákẹ́.

Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ọkùnrin tí wọ́n sọ pé ó jẹ́ àbúrò mi súmọ́ mi. Ó ní "mo wá fún ọ, mo wá fún ohun kan". Mo ní kí ni? Ó fi ọwọ́ sínú àpò rẹ̀, ó yọ, à, bọ̀tí, bọ́tíìnì kan jáde, ó fi sí ọwọ́ mi. Mo wo bọ́tíìnì náà, mo ní.

Mo ni, "Ṣé ilé yìí?" Ó ní, "Bẹ́ẹ̀ ni." Mo ní, "Ta ló ń gbé inú rẹ̀?" Ó ní, "Ẹni tó mọ gbogbo òtítọ́ nípa rẹ." Mo ní, "Tani?" Ó ní, "Ìwọ lọ máa sí ìlẹ̀kùn náà." Mo wo kọti ni náà, mo wo ìlẹ̀kùn náà, mo sì bẹ̀rẹ̀ sí lọ sí ibẹ̀.

Nígbà tí mo dé enú ilẹ̀kùn, mo fi bótini náà sínú rẹ̀. Ó yí díẹ̀. Click. Ilẹ̀kùn náà sì mú wọlé. Kò sí ìmọ́lẹ̀. Mo tan flashlight lórí fóònù mi. Mo rí àga kan, mo rí tábìlì kan, mo rí ifúnànílá kan lórí ògiri.

Lójijì ilẹ̀kùn yìí ńa berẹ́ sí ti ara rẹ̀ kí o sáré lọ sí ẹnu ilẹ̀kùn. Mo gbìyànjú láti sí i kọ́sí. Mo ń kí gbé ẹ̀yin ènìyàn, ẹ sílẹ̀kùn ṣùgbọ́n kò sí ẹni tó dáhùn. Mo yí padà ní ẹ̀yìn mi mo rí àga kan.

Ẹni kan jò kó lórí rẹ̀. Mo tan flashlight sí i, mo rí ojú ẹni náà. Owo mi osi sope mo ti n retí rẹ fún ọdún merindinlogun. Mo ní ọdún mẹ́rìndínlọ́gbọ̀n, mo ní. Ó ní bẹ̀ẹ̀ni, mo ní ṣùgbọ́n ta ni ẹ? Ó dide díẹ̀díẹ̀.

Ó ní èmi ni ìwọ ṣùgbọ́n láti ọdún mọ́dún mo dákẹ fún ìṣẹ́jú mẹ́ta. Mo ní ẹ̀gbọ́n ẹ tún sọ ohun tí ẹ, ẹ tún sọ, ohun tí ẹ sọ. Ó ní èmi ni ìwọ. Mo ní ẹ̀gbọ́n, mi ò mọ̀ bóyá mo, mo, mo yẹ kí n rẹ́rìn tàbí kí n sá.

O ní, "Má bẹ̀rù." Mo ní, "Báwo ni màá ṣe, báwo ni màá ṣe bẹ̀rù?" Mo mo ṣẹ̀ṣẹ̀ padà, mo ṣẹ̀ṣẹ̀ pàdá ara mi ó rẹ́rìn-ín, ó ní mo mọ̀ pé ó ṣòro láti gbàgbọ́. Mo ní ó dáa lórí èdè Gà, sọ ohun kan tí èmi kò dá mọ̀.

Ó wò mí, ó ní "Iwo ni ìkọ́ iwo ni ikokọ́ kan tí o kò tíì sọ fún enikan ẹnikẹ́ni? Èwo ni ìkọ́kọ́ kan tí o kò tíì sọ fún ẹnikẹ́ni?" Mo ni pe o, ó sọ ìkọ́kọ́ náà, mo fẹ́, mo fẹ́ rẹ súbu.

Mo ní, háà, tí o sì ṣe ó ní bẹ́ẹ̀ ni. Mo ní ọdà tí ó bá jẹ́ ẹ̀mí gan, sọ ohun tí mo máa dìde sí ọ kí n máa ṣe ó. Ó re rerin, ọ̀la máa jí mi agogo mẹ́, o máa jí ni aago mẹ́fà.

Mo ní, "hùn, mo lè ṣe bẹ́ẹ̀." ó ní lẹ́yìn náà ó máa padà sùn. Mo ní, "Ẹ̀yin lè mọ̀ mi dáadáa." Ó ní lẹ́yìn náà ni ago mẹ́sàn máa máa máa bẹ̀ wọ́n. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ó sì máa béèrè pé, "Ṣé o ti jí?" Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ìwọ náà.

Mo ní kíni? Ó ní, lónìí o kò yẹ kí o wà níbí. Mo ní kí ló dẹ́? Ó ní nítorí pé òhun tó máa ṣẹlẹ̀ sí ẹ ní alẹ́ yìí ó ní yi ìgbésí aye re padà. Mo wo aago. Mo ní, mo ní báwo ni? O ni akoko nbo.

Máṣe lọ sí lílù òní, má bo. O ní kí ló dé? O ní nítorí pé ẹni kan dúró dè ẹ́ nílé mo ní ta ni? Ó ní ẹni tí ò kò fẹ́ rí mọ ní í ṣe olè ni, o ní rárá, o ní ọ̀tá, o ní bẹ́ẹ̀, o ní kò dára, mo ti ní ta, mo ti.

Bí o bá fẹ́ mọ ẹni tí ó jẹ gan, o fẹ́ bébà kan sí, o fi bébà kàn sí ọ̀ràn lọ sí ilé tí ó ti ibi lọ sí ilé tí ó ti bí sí. Mo wo bébà náà, àdìrẹsì tún wà lórí rẹ̀

Ṣùgbọ́n ilé tí mò ń gbé, ṣùgbọ́n adrẹ́sì náà ni ilé tí mò ń gbé báyìí. Mo wo pépà náà, mo wo adrẹ́sì náà. O tún, mo tún wo ilé tí mò ń, mo tún wo ilé tí mò ń gbé mọ́ ní, ẹ̀nìyàn ni, tí ẹ̀ ń sin mí níbí ni.

Mo wo ọ̀rẹ́ mi, mo ní ẹ̀gbọ́n. Ò ní kínni. Mo ní tani ẹni tó dúró sí tó dúró níwájú ìdí òye. Mo wò ẹni tó dúró níwájú ìdí òye, ó dàbí èmi gan mo fọkàn balẹ̀ díẹ̀

Ènìyàn kò fún idọ̀tí àwọn àpò, àwọn àpò sísun wà nínú gbogbo ìlú. Àwọn ìrokò kan ń gbẹ, àwọn kan sì ń dàgbà dáadáa. Mo jáde nínú ọ̀rẹ́ mi tọ́ná.

Tọ́la ní ọ́ta kí àwọn ènìyàn máa ń sọ pé àyíká jẹ́ tí kò gbóná ti gbogbo wa, ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tu ìdọ̀tí síta wọ́n máa ń ṣe, wọ́n máa ń sọ pé kí kò sí ẹni tó mọ̀ wòó. Mo fẹ́, mo fẹ́ rẹ́rìn-ín kú, ó jẹ́ òtítọ́ àwọn àkànní lè jẹun.

Nígbà náà ni okòwò á bẹ̀rẹ̀ sí í kó ìgbọ́ti, àpò àwọn àpò sísun, igbó, pépà àti àwọn ohun mìíràn tó ńlá rí kò ka ó pé sókè. Ó ní ohun tí èèyàn fi ṣílẹ̀ fi ṣí ibi ìdọ̀tí.

Àwọn ọmọ kan sì ṣe eré kékeré tó fi kan fún bí a bá ṣò ìdọ̀tí sílẹ̀. Ní ṣe bá wọ́n ni àti àfẹ̀fẹ̀ jẹ lórin àwọn igi tí a gbin.